Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe, ṣùgbọ́n ó níṣe pẹ̀lú nǹkan tí a fẹ́ tún ṣe. Ṣé o ti yé? Tó bá jẹ́ àwọn ẹ̀mí nǹkan tó jẹ́ bí àwọn iná, iná tó máa ń mú iná wọlé sínú ilé, mo mọ̀ ọ́n pa ẹ̀ díẹ̀. Tó bá jẹ́ jẹ́ ń pa àwọn nǹkan tá ń lò nù ilé àti ìta ilé náà, mo mọ̀ ọ́n pa ẹ̀. Niwọn ba.

Ìgbà tí mo kẹrin ìrìnàjò fún isẹ́, o ti pẹ́ nítorí àwọn isẹ́ tí máa ń ṣe tẹ́lẹ̀, isẹ́ kalọ-kabọ́ ni. Ká máa bá awon èèyàn lọ, ká máa bá èèyàn lọ mú pákejì sí ibìkan síbìkan. Ṣùgbọ́n mi n ṣiṣẹ́ yẹn mọ́, atilẹ̀ mo ti ń ṣiṣẹ́ ńṣinyi.

Rárá o, mi ò kí ń wọ ago ọwọ́, mi o kì n sábà máa wọ̀, ṣùgbọ́n àwọn ó jẹ́ ǹkan tí mo ní ìfẹ́ sí, tí mo ń fẹ́ràn, ṣùgbọ́n kò tí sí ikápá tí ra. Ṣùgbọ́n tí bá rí, bá rí èyí tí mo fẹ́ràn, máa pèsè kalẹ̀ fún un. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí mi wọ ago ọwọ́, ṣùgbọ́n mo ní ìfẹ́ sí i.

Ah! Ìgbà tí mo kẹ́yìn lọ sọ́jà, ó bá ti pẹ́ gan. Ó bá ti pẹ́ gan. Ṣùgbọ́n, ah, mo máa ń sábà lọ-- ṣùgbọ́n, mo máa ń sábà lọ, mi ò dẹ̀ kí ń sábà lọ, ẹ jẹ́ kí n dáhùn ìbéèrè ẹ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n dáhùn ìbéèrè ẹ bẹ́ẹ̀. Torí àwọn ọjà yàtọ̀ síra wọn. A lọjà àwọn tó wà lára ilé lẹ́gbẹ̀ẹ́ ilé, àbí àwọn ọjà tó jìnà tí a máa ń ra àwọn oúnjẹ púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀.

Ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà, èyí ò máa ti pẹ́ gan. Ó ti ṣe díẹ̀, ó ti ṣe díẹ̀. Ọdún tó kọjá sẹ́yìn ni mo lọ gbẹ̀yìn. Nígbà yẹn, mo ní àìsàn mú mi balẹ̀. Ó ti pẹ mí kí n mi ì ṣe ẹni tó máa ń sábà lọ rí dókítà bẹ́ẹ̀ yẹn. Ẹni tí wọ́n sábà ń lọ rí dókítà bẹ́ẹ̀ yẹn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó máa ń sábà wọ fìlà. Bẹ́ẹ̀ni, mo sábà wọ fìlà dáadáa àti pé mi ò nífẹ̀ẹ́ sí kí máa ṣí orílẹ̀ tí mo bá ń jáde lọ kódà gan kò pẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ń wọ, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí gan.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó láta, láta ṣùgbọ́n kó máa pọ̀jù, kó máa pọ̀jù. Atá mí wà wọn ò lè dúró lẹ́nu, wọ́n á tì máa tàyàn lẹ́nu gan-an. Atá mi dẹ́wàá tí wọ́n ò fi bẹ́ẹ̀ tàá, àwọn yẹ̀n lèmí fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń rantí alá rẹ̀, mo máa ń ranti awọ̀n alá rẹ̀. Ni tí mo bá ti ṣáré, á maa n lọ ń kí wọn, a máa salámọ̀ sí wọn, a ṣadúra fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Rárá o, ó jẹ́ ǹkan tí máa sábà wọ tẹ́lẹ̀ àwọn ǹkan ọ̀ṣọ́, ṣùgbọ́n mi ò nífẹ̀ẹ́ sí i mọ́ báyìí. Mi ò nífẹ̀ẹ́ sí i mọ́ báyìí. Àwọn ǹkan ọ̀ṣọ́ kò dá fún ọkùnrin ni bí ìlànà tí àwa gbà.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni agaga ti n bá de bí tí n bá fẹ́ ariwo, má lò. Ariwo yẹn máa pọ jù, bí ti mo bá fẹ́ dá wà, náà. Mo bá fẹ́ dá wà, má sábá lò. Nígbà tí mo bá dá wà fẹ́ ṣiṣẹ́ nìkan.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń lo kòfífámọrá. Bẹ́ẹ̀ni, nígbà tí bá mú nǹkan tó bèèrè ẹ̀, máa ń sábà lo.